Tí n bá ṣẹ̀yàn, mó máa bere àforíjì lọ́dọ̀ ènìyàn nítorí pé mo rò, mo fẹ́ràn kí má ṣẹ̀yàn. Tí má ṣẹ̀yàn, máa kún lẹ̀, máa rà bẹ́ẹ̀. Máa dẹ̀ sọ fún pé kó má bínú sí mi torí pé ìgbà ìmọ̀ ni, ni mó ti ṣe.

Àṣà ìgbéyàwó ní agbègbè mi ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì gan-an. Ìgbéyàwó jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ètò ìgbéyàwó o yàtọ̀ si rá wọn ni agbègbè tí mo wa yìí. Ìgbéyàwó jẹ nkán tí a máa n ṣe gán ní ibí tí mo wà yí. A máa ṣe party ẹ̀, a máa ṣe reception, a máa tún lọ court.

Èdè Yorùbá àti èdè mìíràn ni tí mo máa ń sọ ní èdè gẹ̀ẹ́sì. Èdè Yorùbá jẹ́ èdè abínibí mi ṣùgbọ́n mi ò kì í máa sọ Yorùbá tí bá ti dé ibi iṣẹ́ mi nítorí pé Yorùbá àkín ko ń ṣe gbogbo awa ta wà níbi iṣẹ́ ni ọmọ Yorùbá. Ṣùgbọ́n mo máa ń sọ yorùbá tí ń bati dé ilé.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa jó ṣùgbọ́n mi ò kí ń jó ní gbogbo ìgbà. Ó di ìgbà tí mo bá jáde lọ sí patí àbí tí mo bá lọ sí ilé ijo mi ni mo máa ń jó. Bẹ́ẹ̀ni, tọ́'n bá n kọ̀rin, mo dẹ̀ mọ̀ ọ́ jó, mo mọ̀ ijó jó dáadáa.